Rara o wifi mi ò yára to torí mi i tí è ní wifi ní ilé. Mi ò ní wifi tí mò ń lò. Fóònù mi náà ni mò ń lò. Kẹ́dẹ̀ tí ń ṣe 5G, mò ń kan manage ẹ ni. So, mi ò ní wifi. Àmáà èyí tí mò ń lò ni á fóònù mi náà ò yára. Ní ipá ti ti ẹ náà, ohun náà ń gbin yàn ju. Àmo mi i ní wifi nitorí wifi wọn díẹ̀. Mi i dẹ̀ ń ṣe ẹnìkan tó lọ́wọ́ lọ títí.

Rárá o, miì kí ń ṣe yoga o. Miì ti ẹ̀ mọ bọ́n ṣe máa ń ṣeé gan. Kìí dẹ̀ ń ṣe iṣẹ́ mi. Yoga ìí ṣe nǹkan tí mo máa ń ṣe. Mo kàn máa ń rí táwọn ènìyàn máa ń ṣe ni amọ́ èmi fún rárá mi. Rárá o, mi kì í ṣe rárá, mi kì í ṣe, mi kì í ṣe. Nítorí miì ti ẹ̀ ní àsìkò fú un gan. Àwọn tó bá lásìkò fú un ló máa ń ṣe. Mi ó dé lásìkò, mi mo nkán kán ṣe nípa rẹ̀. Nítorí èyí mi kì í ṣe.

Ẹ̀mí jẹ́ ẹnìkan tó máa ń pàtàkì iṣẹ́ mi. Tí má tí wá ṣiṣẹ́ tán lójoojúmọ́, mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú oúnjẹ. Lópin ìgbà tí n ba tí parí iṣẹ́ tí mò ń ṣe, nígbà mí ì dè ni màá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi, à má lọ jẹun papọ̀. Tí n ba dẹ̀ tí jẹun tán, màá wá ńnkan mumú tí màá fi le. Ǹnkan tó bá dùn ni mo máa ń mú.

Tín bá ti fẹ́ ra ọjà, mo máa ń wọ ọjà tí mo fẹ́ ra fínnífínní kó tó dí pé mo ràá. Tín bá tún wá wò tán, máa tún wá lọ gbé bá àwọn èèyàn tó mọ̀ nípa rẹ̀, kí wọ́n bá mi wò ó. Bọ́yá ọjà gidi ni, nítorí pé mi o like kíń máa ta nǹkan tí ọ ba kìn ṣe gidi gidi Nítorí èyí, ọjà gidi ni mo máa ń ta. Tín ba dẹ̀ tu tifẹ́ ta, màá tún fi lọ àwọn èèyàn ká wọn na tun wò ó ṣe ńkan gidi ni. Àwọn tun bá tun tiwa rárí tí wọ́n tilò ó ri, màá tún máa bèrè lọ́wọ́ wọn pé báwo ni ọjà yẹn ṣe rí.

Bẹ́ẹ̀ni, ó di dandan fún mi láti pe àwọn oníbáárà tuntun nítorí tó ja bá pọ̀ lé tẹ́yìn ọ ba rẹ́ni ráà, kò ṣe àǹfààní kankan ní bibẹ̀. Nítorí èyí yìí, mo ní dandan dandan ni fún mi láti pe àwọn oníbáárà, nítorí àwọn oníbáárà na ló máa ń jẹ́ kí ọjà lọ. Tí o bá sa àwọn oníbáárà, àwa tantà nǹkan á le rí ère kankan nínú nǹkan tantà.

Mo máa ń fa ni àsìkò ooru nítorí orun, mi ò láì kí orun. To bá dé àsìkò yẹn tí má ti jáde, gbogbo ara mi máa ń fani. L'ásíkò yẹn, mi ò láì kí àsìkò yẹn rárá àti rárá. Àsìkò tó ye pe owà nínú àwọn àsìkò tó ye pẹ́ mi ò láì kí ni. Mi ò fẹ́ àsìkò yẹn rárá. A máa kọ sí ńnkan tí mo fẹ́ ṣe. Mo máa lọ Benin.